Tí mo bá fẹ́ tu ènìyàn nínú, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé, mo máa ń jẹ́ kí ẹni náà mọ̀ pé mo wà níbẹ̀ fún un. Mo lè sọ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pé, "Mo mọ̀ pé ohun tó ń là kọjá yìí pé kò rọrùn, àmọ́ kó má ṣe rò wí pé èmi kò sí nbẹ̀ fún un." Ṣùgbọ́n tí ó bá fẹ́ sọ̀rọ̀, mo wà níbẹ̀ fún un, mo sì máa gbọ́ yé. Mo, mi ò kí ń má yára sọ fún ẹni náà pé, kó máa sùnkún àbí kó gbágbé ohun tí ó ṣẹlẹ̀. Nítorí nígbà mìí ohun tí ènìyàn nílò jùlọ ni pé kí ẹni kan kó gbọ́ láì dájú rẹ̀. Mo ti kii sọ àwọn ọ̀rọ̀ bí pé "ohun kékeré ni" àbí "àwọn mii wọn ní ìdojúkọ tó, tó le jù bẹ́ẹ̀ lọ." Nítorí pé irúfẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè mú kí ẹni yen kó máa rónú pé a kò gba ìmọ̀lára rẹ̀ sí pàtàkì. Mo máa ń gbìyànjú láti bèrè ohun tí mo lè ṣe láti ran ẹni náà lọ́wọ́ dípò kí n máa fún un ní ìmọ̀ràn tí kò béèrè fún. Ni ọ̀pọ̀ ìgbà fífeti sí ènìyàn dáadáa àti fí, fífi hàn pé ohun bíkítá ni ohun tó, tó máa ń ṣe ṣíṣe jùlọ, òhun nìyẹn.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi wọ́n pọ̀ díẹ̀, ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jùlọ fún mi ni pé kí n túnbọ̀ mọ̀ nípa lílo ẹ̀rọ àti àwọn irinṣẹ́ tuntun tí ó lè mú kí iṣẹ́ rọrùn fún mi bíi AI. Mo tún fẹ́ kọ́ àwọn ọ̀nà tuntun tí a máa ń fi ṣètò iṣẹ́ mi dáadáa kí n lè máa lo àkókò mi ní ọ̀nà tó dára, kí n sì máa parí àwọn iṣẹ́ mi lákòókò. Yàtọ̀ sí èyí, mo fẹ́ mú ọgbọ́n ìbánisọ̀rọ̀ mi dára sí, pàápàá bí mo bá ń bá àwọn ẹlẹgbẹ́ mi tàbí àwọn ènìyàn tí mo ń bá ṣiṣẹ́ fún sọ̀rọ̀. Mo gbà pé ó ṣe pàtàkì fún ènìyàn láti máa kọ́ ohun tuntun déédéé torí pé ọ̀nà tí à ń gba ṣiṣẹ́ máa ń yípadà bí àkókò ṣe ń lọ. Nítorí náà, mi ò fẹ́ kàn mọ ohun tí mo mọ̀ tẹ́lẹ̀. Mo fẹ́ kí ìmọ̀ mi kó máa dàgbà kí n lè ṣe iṣẹ́ mi dáadáa kí n sì lè ní àǹfààní púpọ̀ sí i lọ́jọ́ iwájú.

Rárá o, èmi fúnra mi. Mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́ torí pé Kristẹni ni èmi. Ìgbàgbọ́ mi si wa nínú Jésù kristi. Mo bọ̀wọ̀ fún àṣà àti ìṣe àwọn ènìyàn, pàápàá àwọn ohun tó jẹ́ apakan nínú àṣà Yorùbá. Ṣùgbọ́n nípa àwọn ìgbàgbọ́ ẹ̀mí àti àwọn aṣa tí wọ́n ní ṣe pẹ̀lú ìjọsìn, èmi yàn láti tẹ̀lú Jésù Kristi. Bí Bíbélì ṣe sọ wọ́n ní "Àwọn ohun àtijọ́ ti kọjá lọ, gbogbo nǹkan sì ti di tuntun." Nítorí náà, mi ò fẹ́ darapọ̀, mi ò fẹ́ kí ìgbàgbọ́ mi kó darapọ̀-- ìgbàgbọ́ mi nínú Kristi kó darapọ̀ mọ́ àwọn ohun tí kò bá ohun tí mo gbàgbọ́ mu. Mo mọ́ pé àwọn ènìyàn yàtọ̀, gbogbo wa sì ní ẹ̀tọ́ láti ní ìgbàgbọ́ wa. Ṣùgbọ́n fún èmi, Jésù Kristi ni mo gbẹ́kẹ̀lé, ìgbàgbọ́ mi nínú rẹ̀ sì ni ohun tó ń darí ìgbésẹ́ ayé mi.

Mo rò pé ẹwà wà lójú ẹni tó ń wò ó, to n wo o. Ohun tí ẹni kan bá rí tí ó sì lẹ́wà lè má jẹ ohun tí ẹlòmíràn máa rí bákan náà. Ní tèmi, mi ò fẹ́ sọ pé ojú mi lẹ́wà gangan tàbí pé kò lẹ́wà rárá torí pé àwọn èèyàn lo ló yẹ kí wọ́n pinnu irú ohun bẹ́ẹ̀. Bí o bá wo ara mi nínú dígí, mo lè rò pé mo dára ṣùgbọ́n ẹlòmíràn lè ní èrò tó yàtọ̀. Ohun tó ṣe pàtàkì jùlọ fún mi ni pé kí n mọ ní ìmọ̀lára pé mo wà ní ìtura nínú ara mi kìí sì nígboyà. Nígbà míì, kì ń ṣe ojú nìkan ló máa ń jẹ́ kí ènìyàn lẹ́wà. Ẹ̀rín, ìwà, bí ẹni ṣe ń bá àwọn, àwọn ẹlòmíràn, bó ṣe ń bá wọn lò tàbí bó ṣe ń gbéra ẹ̀, ó tún lè bu ẹwà kún irú ẹni yen náà. Nítorí náà, bí o bá béèrè pé ṣé ojú rẹ dára, màá sọ pé ó dára tó bá jẹ́ pé ẹni tó ń wò ó rí pé ó dára. Ẹwà wà lójú ẹni tó ń wò ó, àbí bẹ́ẹ̀ kọ́?

Nígbà tí ó bá rẹ̀ mí, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń dá iṣẹ́ dúró fún ìgbà díẹ̀ kí n lè sinmi. Nígbà mi mo máa ń jókòó síbi tí ó tù mí, mi-- mo sì máa ń gbọ́ orin tàbí kí n wo fíìmù kan láti kan mú kọ́kan mi kó balẹ̀. Ti mo ba, tó bá rẹ̀mi gan molè sùn fún ìgbà diẹ pàapa ti mo ba ti siṣẹ́ fún ọ́pọ̀lọpọ̀ wákàtí. Mo tún máa ń fẹ́ mu omi tàbí kí n jẹoún diẹ torí nígbà mi, àìlera lè wá láti inú ebi tàbí àìmun omi tó. Bi árá mi ba sì fẹ tún simi diẹ si, mo le jáde síta ki nrin diẹ àbí ki nkan joko ki ngba atẹgun alààfià. Mo kì í fẹ́ kí ara mi máa ṣiṣẹ́ ju agbára mi lọ torí pé mo mọ̀ tí, mo ti rí pé fífi ìsinmi sí àkókò mi máa ń jẹ́ kí n padà ṣiṣẹ́ pẹ̀lú agbára àti ìmọ̀, àti ìmọ̀lára tó dára. Nítorí náà fún èmi, ìsinmi kì í ṣe pé mò ń ṣọlẹ̀, ó jẹ́ ọ̀nà kan láti gba agbára mi padà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin pẹ̀lú ohùn kékeré nígbà mì, pàápàá tí mo bá wà níbi tí àwọn èèyàn pọ̀ sí tàbí tí mi ò fẹ́ dá ẹnikẹ́ni láàmú pẹ̀lú ohun tí mo ń kọ. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ tàbí mo ń rìn, mo lè kọ máa kọ orin tí mo fẹ́ràn sílẹ̀ díẹ̀ lábẹ́ inú lábẹ́ ahọ́n mi. Àwọn ìgbà mì wà tí mo máa ń kọrin sókè gan-an, pàápàá tí orin náà bá jẹ́ orin tí mo mọ dáadáa tí inú mi sì dùn. Ṣùgbọ́n tí mo bá wà níbi tí ó yẹ kí gbogbo ènìyàn máa dákẹ́, mo máa ń dín ohùn mi pọ̀. Mo rò pé orin máa ń jẹ́ kí inú èèyàn kó dùn, ó sì lè tún jẹ́ kí ọ̀nà tó dára lá-- ó jẹ́ ọ̀nà tó dára láti sinmi lẹ́yìn ọjọ́ tó ti, tó ti jẹ́, tó ti mú kí ó kó rẹ́yàn. Kódà tí mo bá gbọ́ orin kan tí mo fẹ́ràn gan-an, ó lè ṣòro fún mi láti máa, máa kọ, bóyá mo ń kọrin kékeré àbí mo ń kọrin sókè. Nígbà mì, àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lè ti mọ̀ pé orin ni mo ń kọ, kódà kí, kí n tó sọ ohùn kohun.

Nínú ìyàrá mi, mo fẹ́ran ohun èlò tí mo lè-- tó lè mú kí ìyàrá náà kó gbóná díẹ̀, ṣùgbọ́n mi ò fẹ́ kí ooru náà kó pọ̀ jù. Bí mo bá ní ààyè láti yàn, mo máa fẹ́ran, mo máa fẹ́ran ẹ̀rọ amúná tí ó ní agbára láti ṣàkóso ìwọ̀n ooru, láti ṣàkóso ìwọ̀n ooru, torí pé mo lè ṣe ètò rẹ̀ sí ìpèlé tó bá yẹ fún mi. Mo kì í fẹ́ kí ìyàrá gbóná gan-an débi tí a máa fi rẹyàn tàbí kó ti máa gbóná jù, pàápàá nígbà tí èèyàn bá fẹ́ sùn. Mo fe ki afẹ́fẹ́ inú yara je dídùn ki n si le sinmi la láì ni ìdààmú. Mo tún máa rántí láti ṣí fèrèsé díẹ̀ tàbí kí ń rí dájú pé atẹ́gùn àlàáfíà ó ń wọlé dáadáa. To je pe iha ti o ti gbóná ju a dùn fún sisun ni gbogbo elo. Ohun tí mo fẹ́ran jù lọ ni ọ̀nà tí mo lè fi ṣàkóso ooru rẹ̀ fúnra mi kí n lè mú kó pọ̀ sí tàbí kó dínkù nígbà tí mo bá fẹ́.

Mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ pàápàá jùlọ ní àwọn ọjọ́ tí mo bá ń lọ ibi iṣẹ́ tàbí tí mo bá ń lo ohun pàtàkì tí mo fẹ́ ṣe. Mo fẹ́ràn láti máa jí ní kùtùkùtù òwúrọ̀ torí pé àkókò náà máa ń jẹ́, ó máa ń jẹ́ kí ọpọlọ mi kó balẹ̀, tí kò kí ń sí ariwo púpọ̀ tàbí ohun tó lè fa ìdààmú. Nígbà tí mo bá jí, mo máa ń kọ́kọ́ wẹ̀, mo mi kí n sì ṣètò ohun tí mo fẹ́ ṣe fún ọjọ́ náà. Mo máa ń ríi, mo máa ń rí pé tí mo bá jí ní kùtùkùtù òwúrọ̀, mo lè bẹ̀rẹ̀ ọjọ́ mi láíláì sí pé mò ń yára tàbí pé mò ń gbìyànjú láti dé ibi kan ní àsìkò. Ṣùgbọ́n tí mo bá ti rí, tí ó bá ti rẹ mi gan tàbí tí mo bá pẹ́sùn ní alẹ́, ó lè ṣe pé mo jí, mo lè pẹ́, mo lè pẹ́ jí díẹ̀. Síbẹ̀ mo máa ń gbìyànjú láti máa ṣẹ, láti máa ṣe jẹ́ kí jíjí pé di, ẹ, láti máa ṣe jẹ́ kí jíjí pé di àṣà torí pé mo fẹ́ràn bí mo ṣe máa ń ní àkókò púpọ̀ fún ara mi nígbà tí mo bá jí ní kùtùkùtù òwúrọ̀. Fún mi bí èèyàn, bí a bẹ̀rẹ̀ ọjọ́, bí a bá bẹ̀rẹ̀ ọjọ́ wa ní dáadáa, ó lè nípa tó dára lórí gbogbo ohun tí a máa ṣe lẹ́yìn náà.

Ṣàlàyé bí ẹ ṣe ń fọ aṣọ nílé. Nígbà tí mo bá fẹ́ fọ aṣọ nílé, mo máa ń kọ́kọ́ gbé aṣọ sí oríṣiríṣi, pàápàá àwọn aṣọ funfun yàtọ̀ sí àwọn aṣọ aláwọ̀. Lẹ́yìn náà, mo máa ń fi omi àti dìtájẹ́ǹtì sínú garawa, mo sì máa ń ro aṣọ náà fún ìgbà díẹ̀. Mo máa ń-- tó bá ti ro fún ìgbà díẹ̀, mo ṣẹ̀ máa wá fọ̀ọ́ níbi tó ti dọ̀tí gangan, mo máa ń fọ'bẹ̀ dáadáa kí n tó ṣẹ̀ẹ̀ wá fi omi mímọ́ ṣàn wọ́n. Lẹ́yìn ìgbà tí mo bá dẹ̀ tí parí, mo máa ń gbé aṣọ kí n sa sórí okùn kí wọ́n ba lè gbẹ.

Sọ fún wa nípa wíwẹ̀ nínú odò. Mo ti ń wẹ nínú odò ó ti-- àti ìgbà tí mo ti wà lọ́mọ kékeré lọ́mọdé. Mi ò rántí ọmọ ọdún mélòó tí mo jẹ́ nípa tó, àmọ́ nínú kékeré wa àwọn òbí mi wọ́n máa ń mú wa lọ ìbalùwẹ̀ láti lọ wẹ inú omi, láti máa wẹ inú odò ká máa ṣeré. O-- tó ẹni tó kọ mi, mi ò rántí, bẹrẹ tí bò, àmọ́ ó fẹ́ jọ pé àwọn òbí mi náà ló kọ́ mi bi wọn ṣe wẹ nínú omí nígbà tí mo kọ́kọ́ wọnú omi, mo bẹ̀rù díẹ̀ torí omi náà jìn, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ àti o-- ìbẹ̀rù yẹn ó kúrò lọ́kàn mi. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbádùn rẹ̀. Mo sì o jẹ nkán ti mó máa n fojú sónà si nítorí mo má ni àwọn ọrẹ láti bá ṣeré níbẹ̀. Ohun tó dẹ̀ dùn gan-an ni kí gbogbo àyíká èèyàn kò kan kún fún omi máa mú kọ́ kàn balẹ̀. Àwọn ohun tó yẹ kí èèyàn ṣọ́ra fún ni kí èèyàn máa lọ síbi tí omi náà tó ti jìn. Láàláìsí ibi ẹni, láàláìsí ẹni tó wà lórí ìsọ̀ tó le gbàyàn.

Sọ fún wa nípa ohun tí o dúró ti pẹ́ kí o tó rá. Ohun kan ti mo dúró fún ìgbà díẹ̀ ki n to ra ni ero ìbánisọ̀rọ̀ tuntun, mo ti fe rà fún bí ọ̀sẹ̀ mélòó kan, ṣùgbọ́n mi ò kàn fẹ́ kánjú lọ rà bẹ́ẹ̀. Mo kọ́kọ́ wo iye owó rẹ̀, mó sì tú wo àwọn aṣà eyàn míràn kí n lè rí èyí tó bá yẹ fún mi jù. Nígbà tí mo dẹ̀ rí pé mo ti ṣe ètò owó náà tó ti pé ni mo wá pinu láti rà. Inú mi dùn pé mo dúró díẹ̀ torí ó jẹ́ kí n ṣe ìpinnu tó dára gan.